Ṣé mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Mo máa ń mu ẹ̀rọ ìlera, ṣùgbọ́n èmi kì í ṣi ẹ̀rọ ìlera lò tàbí kí n sọ wípé èmi ò gbàgbọ́ nínú kí ènìyàn máa lo àṣìlò òògùn. Kì í ṣe gbogbo ìgbà tí mo bá ní ìní lára tàbí tí mo bá rí àwọn nǹkan ní àgọ ara mi ni mo máa ń fẹ́ kó jẹ́ pé ẹ̀rọ ìlera ni yóò kan. Ni ìgbà mìíràn ẹwẹ̀, tí mo bá ń rí àwọn àpẹẹrẹ kan ní àgọ ara, tó bá jẹ́ wípé màá ṣe ìwádìí rẹ̀ láti wò pé kíni ohun tí ó fà. Yàtọ̀ sí pé bóyá mo lọ, mo mú òògùn òyìnbó tàbí egbògi àdáyébá. Kó tó di wípé mo mú láti lò. Mo máa ń wò pé kíni ohun tí ó fà? Kíni ohun tí mo rò pé mo lè ṣe láti kọ́kọ́ ran ara mi lọ́wọ́? Nígbà tí àwọn ìgbésẹ̀ yìí tí kò bá ṣe ni mo ṣẹ̀ṣẹ̀ máa ń ronú wípé bóyá kí n lo ẹ̀rọ ìlera. Ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá ti bẹ̀rẹ̀ sí ní rí àwọn àpẹẹrẹ kan ní ara, mo ti mọ wípé ohun tí ó ṣe pàtàkì jù ni wípé kí n kọ́kọ́ ṣe ìgbésẹ̀ láti lo ẹ̀rọ ìlera. Èlé yìí tí yóò fún mi ní àlàáfíà kí n tó wa gbé ara mi lọ sí ọ̀dọ̀ àwọn onímọ̀ ìsègùn láti lọ ṣe àyẹ̀wò tí ó tọ́ àti tí ó yẹ. Ẹ̀rọ ìlera ó dára kí ènìyàn máa ní sílè nítorí ìpàjáwìrì. Nígbà mìíràn àwọn nǹkan mìíràn máa ń ṣẹlẹ̀ lójijì tó jẹ́ wípé tí kò bá sí ẹ̀rọ ìlera nílé, òpin rẹ̀ o lè mú ẹ̀mí lọ tàbí kó já sí ohun tí ènìyàn kò fẹ́. Ó dára láti ní ẹ̀rọ ìlera nílé. Mo máa ń lò, ṣùgbọ́n kì í ṣe wípé ní gbogbo ìgbà.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín, àkókò tí mo bá sín, mo máa ń gbìyànjú wípé kó tó di wípé ó jáde tí mi ò bá ní aṣọ péńpé ilé tí a fi ń nu jú lọ́wọ́, tí mi ò sì ní pépà, eléyi ti a fi ń nu ọwọ́. Ohun tí mo máa ń gbìyànjú láti ṣe ni wípé màá da ọwọ́ mi bo ẹnu. Mo gbàgbọ́ wípé àwọn ohun tí ó ti ẹnu náà jáde kò yẹ kí ó lọ sí ara ẹlòmíràn, tàbí kí ó bà lé àwọn ohun tí ẹlòmíràn lè fọ̀wọ́ di mú tàbí tí ẹlòmíràn ń lò fún ìdí kan tàbí òmíràn. Mo gbàgbọ́ wípé ìgbésẹ̀ yìí ó lè ṣe okùnfà pé kí ènìyàn máa dènà ìtànkálẹ̀ àìsàn tàbí àrùn. Kì í ṣe nítorí pé mo ní àrùn kankan tàbí àìsàn lára, ṣùgbọ́n mo gbàgbọ́ wípé fún ìmọ́tótó ó ṣe báki. Tí mo bá sì ti lo ọwọ́ da ọwọ́ bo ẹnu bẹ́ẹ̀, ohun tí ó kàn ni láti lọ fi omi fọ ọwọ́ náà kúrò. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo bá ní aṣọ péńpé tí ń inujú lọ́wọ́, òun ni mo máa ń lò láti fi ṣọwọ́ tí màá dà bo ẹnu láti ríi wípé ohun tí ó ti ẹnu mi jáde kì í ṣe ohun tí yóò tàn ká tàbí tí ó lè dúró sórí ohun tí ẹlòmíràn yóò fi ọwọ́ lé. Idi tí mo fi ń ṣe èyí kò sí nǹkan mìíràn ju wípé láti ríi wípé mo dènà kí ènìyàn máa ma ṣe àpínkálẹ̀ àrùn. Mo sì máa ń ṣe láti tún fi kọ́ àwọn ọmọ tàbí láti jẹ́ kí àwọn tó wà ní agbègbè mi, kí àwọn náà kí wọ́n lè máa tọpa ṣẹ̀ mi lórí èyí. Ẹ̀ ṣe?

Aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì. Oríṣiríṣi aṣọ ni ó wà ní ilẹ̀ Yorùbá àti nínú àṣà Yorùbá tí ènìyàn le wọ̀ fún àwọn ọjọ́ pàtàkì. Àpẹẹrẹ àwọn aṣọ yìí ni asọ sáńyán dàńdógó ni òde òní, a lè máa sọ̀rọ̀ nípa àwọn aṣọ bí àǹkárá, aṣọ òkè, aṣọ léèsì, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aṣọ tí mọfẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ màá mú ìkan nínú àwọn aṣọ àtijọ́ màá sì mú ọ̀kan nínú aṣọ òde òní bó tilẹ̀ jẹ́ pé aṣọ àtijọ́ ni ṣùgbọ́n tó jẹ́ pé ó bá òde òní mu. Èyí àkọ́kọ́ tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀, òun ni aṣọ tí a ń pè ní dàńdógó. Ó jẹ́ ẹ̀wù tí àwọn Yorùbá tí wọ́n máa ń wọ̀ tí wọ́n bá ní àwọn ayẹyẹ pàtàkì láti ṣe. Dàńdógó, ṣòkòtò rẹ̀ a máa fẹ̀ lẹ́nu, bùbá rẹ̀ a máa fẹ̀ lápá. Yorùbá kúndùn kí wọ́n máa wọ, wọ́n máa gbé oríṣi aṣọ mìíràn sí òkè rẹ̀. Ni aṣọ òkè tàbí aṣọ òfì. Ó jẹ́ aṣọ kan tí ó rẹwà púpọ̀ púpọ̀. Kì í ṣe eléyìí ti a máa ń fi àwọn ẹ̀rọ ìgbàlódé kò sí àkókò tí Yorùbá kò le wọ dàńdógó fún ibi ayẹyẹ tàbí aṣọ òkè. A lè wọ́ fún ayẹyẹ ìgbéyàwó, ayẹyẹ ìṣílé, ìsọmọlórúkọ tàbí ìsìnkú àgbà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bóyá ojú mi dára. Ojú mi dára púpọ̀, ojú mi rẹwà, ojú mi fanimọ́ra nítorí pé mo máa ń ṣe ìtọ́jú àgọ́ ara mi bẹ̀rẹ̀ láti ojú. Mo máa ń lo àwọn ọṣẹ ìgbàlódé láti fọ ojú lóòrèkóòrè ní pàtàkì jùlọ ní àṣálẹ́ kí n tó sùn. Àkókò tí mo fi máa ń fọ ojú mi nínú-- nígbà tí mo bá wà ní ilé ìwẹ̀ ó pọ̀ ju àkókò tí mo fi ń fọ àwọn ẹ̀yà ara, ẹ̀yà ara tó kù. Láti ìgbà tí mo ti mọ̀ wípé kò dára láti máa fi kànrìnkàn gbo ojú, láti ìgbà yìí ni mo ti kọ̀ láti máa lò fún wẹ́wẹ́ ojú mi. Ọwọ́ mi lásán pẹ̀lú ọṣẹ àti omi, òun ni mo fi máa ń fọ ojú. Eléyìí sì ràn mí lọ́wọ́, ó ran-- ó jẹ́ kí àwọ̀ ojú mi kó jáde bó ti tọ́ àti bó ti yẹ. Ó jẹ́ kí ojú mi kó máa jáde dáradára, kò jẹ́ kí ojú kó hun jọ tàbí kí ojú kó gbó tàbí kí àwọn àpá tí kò tọ̀nà kó wà ní ojú náà.

Àlàyé àyípadà tí ó dé bá agbègbè mi láàárín ọdún mẹ́wàá. Àyípadà ńlá ló dé bá agbègbè ibi tí mò ń gbé láàárín ìwọ̀n bí ọdún mẹ́jọ sí mẹ́wàá sẹ́yìn. Fún àkọ́kọ́, agbègbè yìí àyípadà àkọ́kọ́ tí gbogbo ojú le tètè rí òun ni wípé agbègbè náà jẹ́ ibi tí àwọn ènìyàn ṣẹ̀ṣẹ̀ ń kó dé, tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ ilé sí tàbí láti wá, máa, kó wá máa gbé níǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn. Nítorí ìdí èyí, igbó pọ̀ káàkiri tí ó yí àwọn ilé ká àti àwọn àdúgbò. Ṣùgbọ́n lónìí ènìyàn tí kò bá wá sí agbègbè náà fún bí ọdún bí mẹ́fà méje sẹ́yìn tó bá wá ní àkókò yìí, yóò ṣìnà. Nítorí wípé a fẹ́ lè máa rí agbègbè kan tàbí àdúgbò kan tí a tún ti le rí ilé tí wọ́n àti ilẹ̀ tí wọ́n àti kó ilé sí. Gbogbo igbó ló ti di ìgboro. Eléyìí jẹ́ àyípadà ńlá. Ohun èkejì tó tún jẹ́ àyípadà eléyìí tó ya ni lẹ́nu tó dára tí ó dé agbègbè mi òun ni wípé tí ènìyàn bá fẹ́ ra àwọn nǹkan tó ń lò nínú ilé ní ìgbà kan rí, ó gbọ́dọ̀ tẹ ọkọ̀ rẹ létí tàbí kó wọ ọkọ̀ lọ sí ọ̀nà tó jìn. Ṣùgbọ́n ní àkókò yìí, gbogbo wàhálà yìí kò sí mọ́. Àwọn ilé ìtajà ńlá ńlá, àwọn ilé ìtajà tó jọjú tó rẹwà wọ́n ti wà káàkiri ní agbègbè yìí. Ohun mìíràn tó tún jẹ́ ohun tí ó ya ni lẹ́nu ni wípé ní ìgbà kan rí kò sí ibùdókọ̀ ní agbègbè mi. Ṣùgbọ́n báyìí àwọn ibùdókọ̀ ti wà káàkiri tí ó jẹ́ pé a ti rí bí ibùdókọ̀ mẹ́ta ní agbègbè náà. Eléyìí jẹ́ ohun ìwúrí, ó jẹ́ ohun ìdùnnú, ó jẹ́ ohun tí ó rẹwà púpọ̀ tí ó sì máa ń mú orí mi wú. Yàtọ̀ sí ìgbà kan tí ènìyàn máa ń ronú wípé "áà, kí ni mò ń ṣe ní irú agbègbè tí ó dijú, tí kò ṣe é fi yangàn, tí kò rẹwà yìí?" Ni àkókò yìí agbègbè mi ti rẹwà, agbègbè mi ti dùn wò ó sì ti ṣe mú yangàn láwùjọ.

Bóyá mo tilẹ̀ máa ń gbọ́ podcast, mo máa ń gbọ́ podcast dáadáa. Idi ti mo ṣe maa n gbọ ni wípé, mo jẹ ẹnìkan ti o fẹ́ràn láti maa tẹle bo ṣe n lọ àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní àwùjọ. Yálà nípa òṣèlú, nípa, ọ̀rọ̀ ajé, nípa ìgbáyégbádùn, nípa ìgbafẹ́ àti nípa àwọn ohun ìtura. Àwọn ọ̀nà tí ènìyàn fi lè kẹ́kọ̀ọ́ nípa àwọn ohun tí mo sọ wọ̀nyí, ó jẹ́ nípa bóyá ènìyàn ń ka ìwé ìròyìn tàbí ènìyàn ń lọ sórí ayélujára láti lọ máa wo pé kí ni àwọn ènìyàn ń sọ tàbí ọ̀nà pàtàkì mìíràn tó tun dáa. Òun ni wípé podcast kìní ó máa tẹ́tí sí. Won maa n sáábà gbe àwọn to ni ìmọ̀ ìjìnlẹ̀ wa láti wa sọ̀rọ̀ ni podcast lórí àwọn àkọlé, akori eleyi ti o nii ṣe pẹ̀lú àwọn ohun ti mo sọ pe mo fẹ́ràn láti maa tẹle yi. Ìdí nìyí tí mo ṣe máa ń tẹ́, tí mo ṣe máa ń fẹ́ràn láti máa gbọ́ podcast yìí lóòrèkóòrè. Àìmọye ẹ̀kọ́ ni mo ti kọ́ nípasẹ̀ podcast. Èmi náà sì ti lo àǹfàní yìí láti fi kọ́ àwọn ènìyàn ní ẹ̀kọ́. Nítorí pé ní ìgbà mìíràn tí mo bá tẹ́tí sí podcast tí mo sì rí wípé àwọn ohun tí ẹni tí wón gbé wá tí ó ń sọ kò bá òtítọ́, kò ní òtítọ́ nínú, kò sì bá ohun tí ó ń ṣẹlẹ̀ mu. Mo máa ń lo akókò láti kọ ìwé ránṣẹ́ sí ẹni tí ó jẹ́ atọ́ná tàbí atọ́kùn podcast yìí láti ṣe. Àwọn àtúnṣe láti sọ àwọn ohun ti o jẹ ẹtọ ti mo si ri wípé ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ri iyipada ọtun nípa di da si iru ọrọ bayi. Nítorí náà pé podcast ní gbígbọ́, ó ní àǹfàní tí ó máa ń ṣe fún ará ìlú.